Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àsìnà rẹ? Mo ń gbìyànjú láti kọ àwọn ọ̀rọ̀ àsìnà mi sílẹ̀ nígbàkígbà tí mo bá mọ̀ wípé mo lè máa rántí wọn. Ẹ pàdé léyìn, lẹ́yìn ìgbà díẹ̀ tí mo bá gbìyànjú àti ṣe àwọn nǹkan tí ó jẹ́ àwọn nǹkan àsìnà mi, wọn yẹ ìwé tí mo kọ wọ́n sí wò láti lè mọ̀ bóyá wọn ṣe dáadáa àbí wọn ṣe dáadáa.